Ẹran, èmi máa ń jẹ ẹran ò. Mo máa ń jẹ ẹran gan, kódà mo fẹ́ràn ẹran jíjẹ, debi wipé mo lè jẹ ẹ́ lójú orun. Mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ ẹran ní gbogbo ìgbà. Àgàgà tó bá jẹ́ àwọn ẹran èyí tí wọ́n fi sí pepper soup, mo máa ń nífẹ̀ẹ́ sí dáadáa, torí pé ó máa ń ní adùn yàtọ̀. Ó ní àwọn èròjà kan tan fi máa ń ṣe, tí máa ń mú dùn dáadáa. Ẹran jẹ́ nǹkan tí ó dára lára, Tojepe fún ọjọ́ orí témi wáyi, ẹran sì tún dára lára mi. Tí mo bá lọ sí ilé oúnjẹ lọ́pọ̀ ìgbà, ẹran ni mo máa ń rà sí oúnjẹ, torí pé ẹran ó máa ń dùn púpọ̀, sì máa ń ní adùn yàtọ̀. Tí wọ́n bá tùn wa dín, adùn rẹ̀ tùn yàtọ̀. Iru ẹran tó bá jẹ́ ni ó tùn wá, ṣọ bí adùn ré ó ṣe rí. Tó bá jẹ́ àwọn ẹran tí àgbò, àbí àgùntàn, àbí ẹran màlúù, àwọn e lé yìí máa tún yàtọ̀ lenu sí àwọn ẹran tí bí àwọn ẹyẹ, àbí, ẹ́, ewo tun ní ná, èyí tí won máa ń pè ní chicken àbí turkey. Àwọn ẹran wọ̀nyí yóò yàtọ̀ sí ni ẹnu Tí èèyàn bá rí ẹni to mo ń sè é dáadáa, eyan ó tún gbádùn rẹ̀ yàtọ̀.